Bẹ́ẹ̀ni mo máa ń jẹun nínú mọ́tò tí ó bá ti jẹ́ pé à mi ráyè jẹun ní ilé kó tó di pé mo lọ ibi iṣẹ́. Àbí iṣẹ́ t-- àbí ì-- àbí ààyè ò gbà mí láti jẹun, mo dẹ̀ wà nínú mọ́tò. Àbí ìgbà mÍ tí bá ti ń lọ ìrìnàjò, mo lè ra oúnjẹ torí àwọn ènìyàn máa ń dúró láàárín títì, àwọn tó ń dúró láàárín títì tó máa ń ta bọ́gà, tó máa ń ta gálà àti àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn, mo máa ra oúnjẹ lọ́wọ́ wọn. Mò dẹ̀ máa ń jẹun nínú mọ́tò.

Bẹ́ẹ̀ni mo máà ń kàwé, mo máà ń ka ìwé lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo nífẹ̀ẹ́ ìwé gan. Àwọn ìwé oríṣiríṣi ni mo máà ń sábà ka. Ìwé bí i bíbélì mímọ́ kí n lè tún mọ̀ nípa Ọlọ́run sí, kí òye Ọlọ́run kó túbọ̀ ye mi sí. Ìwé nípa ohun tí mò ń kọ́, iṣẹ́ tí mò ń ṣe. Àwọn ìwé tó bá ti jẹ mọ́ mo máà ń ka. Àwọn ìwé tó bá ti jẹ mọ́ jẹ́ jẹ́ olórí tó dára àti bí yàn ṣe máa ń ṣe pẹ̀lú, àà lábàá ṣíṣe po mo máa ń ka ìwé náà nípa rẹ̀.

Àwọn nǹkan tí ó máa ń sábàá wà nínú àpò owó mi ni owó gẹ́gẹ́ bọ́rúkọ rẹ̀ ṣé rí àpò owó àti, àti à àmì dánimọ̀ mi. Ó lè jẹ́ bí I.D Card NIN àmì dánimọ̀ mi tí ó ní àwòrán mi àti àwọn, àwọn orúkọ, nọ́mbà mi àti nǹkan tí wọ́n lè fi dá mi mọ̀ ló máa ń sábàá wà pẹ̀lú mi.

Èmi kò kì í lo etí ìgbọ́ rárá nítorí pé Ọlọ́run bá mi ṣé tó jẹ́ pé etí mi méjèèjì ń ṣiṣẹ́ dáradára so mi wulẹ̀ lo etí ìgbọ́. Etí ìgbọ́, nǹkan tí ó le fi mú mi lo etí ìgbọ́ mi i mi i ti lò ṣùgbọ́n nǹkan tó lè mú mi lò ni wípé bóyá ti bá ń ṣiṣẹ́ níbi tí ó bá lágbára gidi kí n ba lè dáàbò bo etí mi mo lè wá lòó.

Ìgbéyèwò iṣẹ́ mi tó kẹ́yìn jẹ́ nígbà tí mò ń ṣe tí mo pada lọ sí ilé ìwé láti ṣe masters programù mi. Ìgbà yẹn ni ọ̀gá mi máa farabalẹ̀ wo àwọn iṣẹ́ tí mo ti ṣe, tán jẹ́ wo pé ṣe iṣẹ́ rẹ̀ ti tó láti lè ṣe láti lè jẹ́kí àwọn tó nímọ̀ ju wa lọ, kọ́ńlẹ́ wa jókòó lé ọ̀rọ̀ yẹn kọ́ńlẹ́ wo bóyá mo máa pékedé àbí bóyá mo máa padà ṣe iṣẹ́ náà.

Ẹ ó rọrùn fún mi láti dáríji ènìyàn, à ṣùgbọ́n bí Bíbélì sọ pé ká dáríji ènìyàn, bó tílẹ̀ dáríji ènìyàn, o lè gbàgbé ohun tó bá ṣe sí ẹ. Tó bá jẹ́ ẹni tó ń ṣe nǹkan tó dùn ẹ gidigidi, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo lè dáríji, ṣùgbọ́n mi ò lè gbàgbé má ti fi kọ́gbọ́n láti lè mọ̀ bí màá ṣe máa ṣe pẹ̀lú àwọn mi. Mo dẹ̀ máa yẹra fún ẹni náà torí ẹni tó bá lè ṣe nǹkan tó dùn mi gidigidi tó dùn ẹlẹ́dàá mi, mi ò ní wulẹ̀ ba ní nǹkan ṣe pò mó ṣùgbọ́n màá dáríji.

Àwọn nǹkan tí mo máa ń gbádùn pọ̀, ṣùgbọ́n má sọ díẹ̀ lára àwọn nǹkan tí máa ń gbádùn. Èmi gbádùn láti máa kàwé, mo dẹ̀ gbádùn láti máa ṣe eré ìdárayá àti kí n lè wà ní àlàáfíà. Ìdí tí máa ń fẹ́ràn láti ṣe eré ìdárayá. Mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó dára, oúnjẹ tó wọ́ ṣọ, oúnjẹ tó ń ṣiṣẹ́ lára, oúnjẹ tí ó jẹ́ pé òǹtì inú ilẹ̀ jáde wá kì í ṣe àwọn oúnjẹ tí wọ́n máa ń kó láti òkè òkun tó máa ń kó sínú ike Rárá kì í ṣe oúnjẹ tí èmi máa ń fẹ́ràn láti jẹ nìyẹn.

Èmi máa ń tọ́jú ara mi, à, nípa ṣíṣe eré ìdárayá àti nípa wíwẹ̀ lásìkò àti nípa fífọṣọ rẹ̀, kí fífọṣọ mi lásìkò kì í dẹ̀ sá kò gbẹ àti nípa lílo ohun tó n, ohun tí ó, tó ńrun dáadáa tí màá fi sára kí n lè ba lè rùn dáadáa tí bá jáde àti nípa ṣíṣe ohun tí ó da sí àwọn ayálégbé mi.

Eré, eré ìdárayá temi fẹ́ràn jù lọ ni kí èèyàn máa gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù àfẹsẹ̀gbá jẹ́ nǹkan tí mo ti nífẹ̀ẹ́ sí láti ìgbà èwe mi. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn òbí mi ò jẹ́ kí n, wọn ò fún mi ní àǹfààní láti gbá bọ́ọ̀lù lo títí. Ṣùgbọ́n èmi nífẹ̀ẹ́ láti máa wo bọ́ọ̀lù, bọ́ọ̀lù ti bí Cristiano Ronaldo tó ń gbá bọ́ọ̀lù fún Portugal and àti ìgbà tó máa ń gbá bọ́ọ̀lù fún Man U àti ìgbà ni mo ti ní ìfẹ́ rẹ̀ gan. So bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni mo nífẹ̀ẹ́ láti nífẹ̀ẹ́ jù lọ lára eré ìdárayá.

Èmi ní káàdì ìṣe, bẹ́ẹ̀ ni mo ní káàdì ìṣe torí pé àwọn tó bá ti bá ṣiṣẹ́ pọ̀ àbí àwọn tí tó bá rò pé wọ́n lè gbéṣẹ́ fún ẹ bí i àwọn, àwọn tí àwọn èèyàn gidi tí o mọ̀ káàkiri àdúgbò. Ó lè jẹ ẹni tí ó lè jẹ́ ẹ̀eyàn ọ̀rẹ́ ẹ, ó lè jẹ́ ẹnikẹ́ni tí o mọ̀ pé ó lè fún ẹ ní iṣẹ́. Ìdí tí mo ṣe máa ń ní káàdì ìṣe niyí tí màá le fún wọn pé ẹ gbà ó, inu káàdì ìṣe yẹn, iṣẹ́ tí mò ń ṣe gbogbo nǹkan a wá n bẹ̀ sọ, wọ́n á lè pè mi tó n bá ní iṣẹ́ tí mo lè bá wọn ṣe.

À, bẹ́ẹ̀ ni, èmi máa ń wọ aṣọ àkayọ́ rí síbi iṣẹ́. Nítorí pé ẹ́ mọ̀, kì í ṣe ìgbà gbogbo ènìyàn a máa lọ sójà láti lọ máa ra aṣọ tuntun. So aṣọ tí bá ti lò rí tẹ́lẹ̀ tí ó sì dára, tí ó sì nípọn, tí kò ṣe pé ó ti bàjẹ́, mo máa ń wọ̀ lọ ibi iṣẹ́. So èmi ò rí ohun tí ó burú ń bẹ.

À, ìbéèrè eléyìí lágbára o. Bátìrì, bátìrì, bátìrì fóònù mi ó wà nínú fóònù mi. Ó dẹ̀ dúró dáada, ó dúró digbín digbín. Ó ti ẹ̀ jẹ́ pé fóònù mi èmi ń lo Android phone. So fóònù mi bátìrì ẹ̀ wà nínú ẹ̀. O ni wọ́n, wọ́n, wọ́n, wọ́n dìípò láti ibi tí wọ́n ti ṣẹ́, kìí n ṣe fóònù tó yé pé o lè yọ bátìrì ẹ̀ nígbà tó bá wù ẹ́. Mi ti ẹ̀ yọ bátìrì fóònù mi rí.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Orúkọ mi ni Ìfẹ́olúwa tó túmọ̀ sí kí èèyàn, kí èèyàn ní, kí èèyàn ní ibi ìwà bí Ọlọ́run. Kò dẹ̀ ṣe ohun tí Ọlọ́run béèrè ló ń jẹ́ ìfẹ́ Olúwa. Ǹkan tó tọ́lọ́run bá ti ní kó ṣe ni kóo ṣe, òun ló ń jẹ́ ìfẹ́ Olúwa.

Àwọn ímeèlì tí ò bá ní ìwúlò tó bá ti wà lórí, tó bá ti wà lórí ẹ̀rọ ìléwọ́ mi àbí lórí lápútọ̀pù mi tí n bá ti si tí bá ti wò torí pé kò wúlò mo máa yọ́ dànù ni kí n lè jẹ́ kí n lè fààyè fún àwọn ímeèlì tí ó wúlò kọ́ lè rí bí i dúró sí.

Mo máa ń fi fọ ọwọ́ mi méjèèjì lójúojúmọ́, àìmọ́ye ìgbà ni mo máa ń fọwọ́. Tí bá ti ṣe nǹkan tó ye kó ti mú ọwọ́ mi dọ̀tí, bóyà mo ṣẹ ń bọ̀ láti ilé ìgbònsẹ̀ ni, àbí mo ṣe iṣẹ́ tí ọwọ́ mi fi dọ̀tí, màá fọwọ́ mi. Àti bóyà tí n bá bọ àwọn ènìyàn lọ́wọ́, bí mo ṣe lọ ibi iṣẹ́, mo ti bọ àwọn ènìyàn lọ́wọ́, ti bá dé ilé iṣẹ́, màá fọwọ́ mi.

WiFi mi ò yára nítorí pé tí, à, data tí máa ń lò ní ti MTN. Ní Nàìjíríà tí a wà yìí, data MTN ò yára bẹ́ẹ̀ yẹn. Ìdí ti tó jẹ́ pé tí WiFi mi ò ṣe kí ń yára nìyẹn. Kò jẹ́ sí àǹfààní láti ra WiFi tí Elon Musk ṣe iyẹn, Starlink, èyí ló máa sábà yára.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa gun àtẹ̀gùn láti ìgbà èwe mi nítorí pé nígbà ta wà ní kékeré, ọ̀gágà níbi tí wọ́n bí wa sí yẹn ní abúlé, àwọn eléonílé, àwọn ilé alájà méjì mẹ́ta ò sábà sí lábúlé. Ṣù ìdí tẹ́ yẹ pé ìgbà tí mo bá ti rí ilé tí ó bá ní àjà tí ó bá sì ní àtẹ̀gùn, mo máa nífẹ̀ẹ́ láti máa gun lọ sí òkè àti má dẹ̀ tí wa gun padà wá sísálẹ̀.

Orin tí èmi fẹ́ràn jù láti má a gbọ́ àti láti má a kọ, òun ni orin Ọlọ́run ọ̀gágun, orin tí ó bọ́lá fún Ọlọ́run, orin tí ó yin Ọlọ́run lógo, orin tí ó dé sí má a tòsí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yátọ sí orin ìyìn, orin ọpẹ́, orin tí mo ṣabá má a fẹ́ràn ni orin tí ó ń kọ́ni lọ́gbọ́n, orin tó ń kọ́ni nímọ̀, orin tí ó sì ń sọ fún eeyan bí ayé ṣe rí, orin tó dé sí má a gba ni ní ìyànjú.

Bí èmi ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ò le rárá. Èmi máa ń wò ẹni tí ó lè ṣiṣẹ́, tí ó mọ̀ tó wá ṣe, kì ń ṣe ẹni tí wọ́n wa wá sí, tá kọ́ máa rọjọ́, tá kọ́ máa rọjọ́ bá wọn mìíràn. To bá ti wà lẹ́nu iṣẹ́, ẹjọ ni wọ́n máa rò. Ẹni tí a fojú sí iṣẹ́ tó ń ṣe, tí ó jẹ̀mọ̀ bọ́ ṣe ń ṣe pẹ̀lú àwọn tí ó bá múṣẹ wá, bó dẹ́ ṣe ń ṣe, tó jẹ̀mú ìwà ọmọlúwàbí. Àwọn iyen ni mo máa ń sábà wò gẹ́gẹ́, àwọn nkan tí mo máa ń wò kí n tó yan àwọn alábáàṣiṣẹ́pọ̀.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ, aṣọ òtútù àbí aṣọ tí mo máa fi ń gba òtútù bí méjì mẹ́ta. Àkókò tatún wà ní báyìí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àkókò tí òtútù máa mú ni ṣùgbọ́n òtútù ò tí bẹ̀rẹ̀ sí mú, ìdí jẹ́ pé tó bá ti di ọwọ́ alẹ́, ọwọ́ osan taa wà, oru máa mú tó bá ti di alẹ́, òtútù máa mú. So mo ní aṣọ òtútù tí mo máa ń lò.

Ah, ah, bẹ́ẹ̀ni, èmi máa ń fowópamọ́ lọ́pọ̀lọpọ̀ torí ní àkókò bí ta wà yí, ah, tí ènìyàn bá fowópamọ́, ìyá, ìyá, ìyá, ìyá máa jẹ e nínàa jẹ́ pé tí bá ti ṣiṣẹ́, àwọn owó tí bá ti rí, màá fi àwọn nǹkan pamọ́. Sí àpò, ẹ, ìṣúná mi, màá fi àwọn nǹkan pamọ́. Lára àwọn owó mi tí bá ti rí, màá tún fi àwọn owó mi pamọ́ sí ibìkan bóyá owó ta fẹ́ fi lò fún oúnjẹ, owó ta fẹ́ fi ra aṣọ, owó ta fẹ́ fi ra nǹkan tí a nílò nílé. Owó pàjáwìrì náà tún wà ní apá ibìkan. Ṣé ènìyàn gbọdọ̀ fowópamọ́?

Èmi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ bí Ọlọ́run bá ṣe ràn mí lọ́wọ́ sí, bí Ọlọ́run bá jẹ ṣe fi sọ̀kọ̀ mi láti ran àwọn ènìyàn lọ́wọ́ sí torí Ọlọ́run ní pé ká níìfẹ̀ẹ́ ará àdúgbò wa gẹ́gẹ́ bí ara wa, ká níìfẹ̀ẹ́ àwọn tí ó súmọ́ wa gẹ́gẹ́ bí ara wa. Torí ìdí èyí, àwọn tí ó bá nílò ìrànlọ́wọ́, mo máa ràn wọ́n lọ́wọ́ bó ṣe ọ̀rọ̀ owó ni tí mo rí pé wọ́n nílò owó yẹn tó dẹ̀ ṣe kókó fún wọn láti fi ṣe ohun kan àbí èmi máa fún wọn lówó yẹn. Bo dẹ̀ ṣe àǹfààní kan tí mo mọ̀ kó wà ní ìkáwọ́ mi láti fún wọn, màá fún wọn. Bo dẹ̀ ṣe wípé kí n ran àwọn lọ́wọ́ láti bá wọn gbé nǹkan àbí mo mọ ìyá arúgbó kan àbí ọmọ kan tí ò lè gbé nǹkan sórí àbí tí ò lè gbé ẹrù rẹ̀, mo lè bá a gbé. Màá dẹ̀ bá a gbe dé ilé ẹ̀ tí ò bá ní ni mí lára, tí wọ́n jẹ́ ẹni tí mo mọ̀, mo lè ṣe ìrànlọ́wọ́ yẹn fún un.

Èdè tí mo fẹ́ kọ́ lọ́wọ́ tí mo wà báyìí ni èdè Germani, èdè Spanish àti èdè French. Tó èdè French wọ́n ti kọ́ wa nígbà tí a wà ní primary school wọ́n kọ́ wa ṣùgbọ́n tátáta náà ṣe kọ́ wa nígbà yẹn ṣùgbọ́n a à tilẹ̀ mọ bó ṣe ń sọ dáadáa. Mo mọ díẹ̀ lára ẹ̀rí èdè French ṣùgbọ́n mi ò mọ dáadáa. Mo kéde èdè yẹn dá lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn èdè Gẹ̀ẹ́sì, French, Spanish àti ara àwọn èdè yẹn. Ó dára púpọ̀. Idi tí mo ṣe fẹ́ kọ́ wọ́n nìyẹn.

Alùpùpù tẹ̀yin n sọ àwa maa ń pè ní ọ̀kadà. Èmi ò tí ì fún ara mi gun ọ̀kadà rí, wípé kí n ma wà fún ara mi, rárá mi ò wà rí. Ṣùgbọ́n mo ti jókòó sí ẹ̀yìn nígbà tí ẹni tí ó ń wa ọ̀kadà tó mọ̀n wá, tó ń wà ní ọ̀pọ̀ ìgbà. Nǹkan tí ma ń ṣe nìyẹn. Èmi ò fún ara mi wa ọ̀kadà rí. Bóyá mo fẹ́ lọ ibìkan tí mọ́tò ò lè dé. Gẹ́gẹ́ bí Nàìjíríà ṣe rí, kì ń ṣe gbogbo ọ̀nà ni mọ́tò lè dé. Àwọn ọ̀nà tí wọ́n fẹṣẹ̀ẹ́ gbà, ọ̀kadà náà lè gbà ibẹ̀. Nítorí èyí, ni mo ṣe máa ń gun ọ̀kadà.

Èmi ò ní parọ́ fún yín ní ojoojúmọ́ bá èyí ni mi ṣe máa ń ṣẹ̀kì email mi nítorí pé mo ní email oríṣìíríṣìí fún nǹkan oríṣìíríṣìí. Email kan wà fún nǹkan tí mò ń ṣe lórí, àbí crypto, web3 àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo ní email fún un. Mo máa ń wò bóyá, bóyá message tuntun ti wọlé máa ní kí n lọ wo àbí mo dẹ̀tún ní àwọn email mi fún, fún, fún ẹ̀kọ́, fún ilé ẹ̀kọ́, nǹkan bíi ilé ẹ̀kọ́ mo ní àwọn email kan fún ìyẹn. So mo máa lọ wò náà bóyá wọ́n, wọ́n fi ìròyìn tuntun síbẹ̀ tí mo nílò láti rí, màá lọ yẹ̀ ẹ́ wò. Tí mo ṣe máa ń ṣe email lójoojúmọ́, mo dẹ̀ máa ń wò, Àìmọ́ye ìgbà ni mo máa ń wò lójúmọ́. Mi ò lè sọ pàtó ìgbà tí mo máa ń wò ó.

Ìgbà tí mo máa ń gerun mi ni ìgbà tí n bá rí pé irun yẹn ti kún dé ibi tí oba jẹ́ wípé tí bá ti ń fi nkan tí wọ́n fi ya irun tí n bá ti fi ìyà tí bá rí pé ó ti ń le mó mi lórí, igbàní ni mo máa ń gerun. Èmi oún ṣe ẹni tó máa ń sábà gerun ní ọ̀sẹ̀ méjì méjì irọ́. Mo máa ń jẹ́ kí irun orí mi kún dáadáa. Mo máa ń jẹ́ kí irun mi kún bí afro kó tó di pé mo ge.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé wa ni yàrá te mi. Yàrá te mi gangan gan, ibi yẹn ni ibùsùn mi wà, ibẹ̀ yẹn ni àga àti ijòkó ti máa ń jókò sí wà. Tí iná bá ti wà, màá le gbé ohun tí mo fi ń ṣiṣẹ́, ẹ̀rọ ẹlẹ́tróníkì laptop tí mo fi ń ṣiṣẹ́, màá le gbé síbẹ̀, màá le ti bọ iná, màá dẹ̀ máa ṣiṣẹ́ mi lọ. Ibẹ̀ nani àwọn ìwé kọ̀kan wà àwọn ìwé tí n máa ń kà bíbélì mi, ìwé nípa iṣẹ́ tí mon ń ṣe ìwé oríṣiríṣi ibẹ̀ lówà. Tó bá dè ti rẹ̀ mí bó ṣe jẹ́ yàrá mi, ibẹ̀ ni àga tí mò ń sun si, ibẹ̀ ni ibùsùn mi wà, tó bá ti wá rẹ̀ mí, màá lọ bẹ̀, màá dẹ̀ sùn.

Ìró ò mi ò kí ń mu òògùn lójojúmọ́. Nígbà tí àárẹ, àárẹ ò gbé mi, nígbà tí mi ṣàìsàn mi lè máa lo òògùn lójojúmọ́. Ǹkan tí mo máa ń ṣe ni wípé gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ẹni ìbílẹ̀ tó mọ̀ nípa ewé àti egbò. Àwọn ewé kọ̀ọ̀kan bí ewúro a máa lò lẹ́ẹ̀kọ̀kan. Àwọn ewé mi bí ewé pọ̀pọ́, akọ̀ẹ́bẹ́pẹ a máa ń, a máa ń lò. Àwọn ewé oríṣìíríṣìí, ẹ́finrin a máa ń gbó mun. Gbogbo ǹkan báì dà lára èjìtì. Àwọn ǹkan tí máa ń lò ni ẹ́mi kì í lo òògùn. Púpọ̀ lára òògùn yẹn a mọ bí wọ́n ṣe ṣe. Wọ́n lè máa ṣe dàda kẹ́́míkà tí ò dà lára ni.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo ǹkan tí ǹkan yẹn bá sì dára. Ídì ti o jẹ́ bẹ́ẹ̀ ni pé bí ti n bá ra ike tó ń fi tó omi, ike plastic tí àwọn oní Gẹ̀ẹ́sì máa ń pè ní table water, tí n bá ti mu omi inú ike náà tán, máa wá fọ̀, màá má bẹ̀rẹ̀ sí ń lo. So kò sí ǹkan tó burú ní kí ẹ̀yàn máa lo ohun àtúlo, ki eeyan ṣá ti fọ dáadáa.

À, ìgbà wo ni mò ń fò gbẹ̀hìn kẹ̀? À, láìṣe eye bá wo ni mo ṣe ma máa ń fò. Àmọ́ nígbà tá a máa ń ṣe eré ìdárayá nígbà tí a sì wà ní secondary school, àwọn tó máa ń fò máa ń fò, but èmi ò kí ń kópa nínú eré ìdárayá tó máa ń ṣe. Èmi kan wà níbi tí èmi wà. Mo máa ń pàtẹ́wọ́ fún àwọn tó ń ṣe eré ìdárayá.

Bí èmi ṣe máa ń dọ́gba lààárín iṣẹ́ àti ìgbésí ayé ni wípé mo máa ń fi ọ̀rọ̀ mi lẹ́ Olorun lọ́wọ́. Èmi a dẹ̀ wó pé OK o, máa dẹ̀ wó pé báwo ni mo ṣe lè rí. OK àwọn iṣẹ́ tó bá wà n lẹ́, màá ṣe. Tí n bá dẹ ti pari iṣẹ́ yen, màá lọ lé. Màá dẹ̀ máa gbé, màá dẹ̀ máa gbé, màá dẹ̀ máa gbé ìgbésí ayé mi.

Bẹ́ẹ̀ni èmi ti ń gbé àpò ẹ̀yìn láti ìgbà tí mo wà ní primary school, lọ secondary school àti lọ sí, lọ sí ilé ìwé gíga. Nítorí pé ó ti mọ́ra àti wípé èmi ò ní àǹfàní láti gba ilé, ilé, ilé ìgbé tí ó sún mọ́ a ilé, ilé ìwé gíga. Ilé mi tí wọ́n, tí à kọ́lé sí ibi tí bàbá àti ìyá mi wà ó sún mọ́ ilé ìwé gíga. Fún ìdí èyí, ati ilè iwe mo ti máa n lo sí ilè ìwé giga, ìdí ti mo se máa n wo àpò ẹ̀yìn láti kó gbogbo àwọn iwe mi àti gbogbo àwọn ǹkan tí bá nílò lọ sí school, lọ sí ilé ìwé.

Èmi fẹ́ràn ìlò apanilẹ́ẹ̀rín nígbà kan sẹ́yìn torí ó kàn dàbí ìṣe ọmọdé. Ìgbà táa wà ní kékeré ni won má n ṣe ìlu apanilẹ́ẹ̀rín, nígbà táa ti dàgbà bá yìí ta ló ráyè á ti má ṣe ìlu apanilẹ́ẹ̀rín níbití iṣẹ́ wà, ǹkan oríṣìíríṣìí wà, bùkátà wà fún ẹ láti ṣe, àwọn iṣẹ́ wà fún ẹ láti ṣe. Ṣé ìlù apanilẹ́ẹ̀rín ni máa máa jókòó ti? Irọ́ ò nígbà kan sẹ́yìn nìyẹn.

Èmi fẹ́ràn láti máa jiyan gùn àwọn àbúrò mi àti ẹ̀gbọ́n mi mọ́ yẹn dájú. Nítorí pé Ọlọ́run dá mi gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé bó ti mo ṣe máa ń wo oyè tèmi lọ́pọ̀ ìgbà ó yàtọ̀ sí bí àwọn ènìyàn ṣe máa ń wo oyè ti wọn. Nítorí pé tí ènìyàn bá wo àwọn ọ̀nà tí iyọ̀ kan ṣe bó ṣe wọ́n ló pọ̀ jù. Ẹni tí Ọlọ́run dá mi, Ọlọ́run dá mi gẹ́gẹ́ bí ẹni tí ó ní ọgbọ́n tó ní ìmọ̀ tí ó dé sí ní òye lọ́pọ̀ ìgbà. Èyí tí ó yẹ pé ìwòye mi ṣe máa ń yàtọ̀ nìyẹn. Èmi dè máa ń gbìyànjú láti fi yé wọn wípé bó ṣe orí kọ́lẹ́lẹ̀ kan tó máa ń fa kí n máa jiyan nìyẹn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń tẹ̀lé òfin ìyanà ọkọ̀ nítorí pé wọ́n ti kọ́ wa láti ìgbà tí a ti wà ní school, láti ìgbà tí a ti wà ní kékeré wípé kí o má tẹ̀lé òfin ìya ìyà ìyara ọkọ̀, wípé o n ma ó máa ń kó yàn jó nínú ewu ijàmbá mọ́tò àbí kí èèyàn fi ọkọ̀ gbá ẹlòmíí, torí tí èèyàn bá kíyèsí òfin yìí, èèyàn jẹ́ bí ọmọlúwàbí àti ẹni tí ó ń gbọ́ràn sí òfin ìlú.

Bẹ́ẹ̀ni, èmi máà ń ṣiṣẹ́ láti ilé wa nítorí pé ìgbà mìíràn ọ̀gá mi lè máa ráyè láti wá síbí ìṣe láti wá ṣiṣẹ́. Torí náà ọ̀gá a wá fi iṣẹ́ náà ránṣẹ́ sí mi lórí ayélujára, lórí social media, ọ̀gá a fi iṣẹ́ náà ránṣẹ́ sí mi. Èmi a dẹ́ jókòó nínú ilé mi, nínú yàrá mi, ibi tí mo ti lè ṣiṣẹ́ lórí kọ̀npútà mi, mo máa dẹ́ máa ma ṣiṣẹ́